Iṣẹ́ tí ó wúwo jùlọ tí mo máa ń ṣe, tí a abáwo irú iṣẹ́ tí mò ń ṣe gẹ́gẹ́ bí olùtọ́jú àwọn ẹranko, dókítà ẹranko. Èyí tí ó wúwo jùlọ tí mo máa ń ṣe nígbà tí mo bá ṣe àyẹ̀wò tàbí tí mo ṣe ìtọ́jú àwọn ẹranko tó tóbi bí àwọn màlúù tàbí àwọn ẹṣin. Èyí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí irú ẹranko tí wọ́n jẹ́ tí wọ́n jẹ́ ẹranko alágbára, ó máa ń mú ó máa ń jẹ́ iṣẹ́ tí ó wúwo ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí náà, tí m bá fẹ́ ṣe irú iṣẹ́ báyìí, mo máa ń mú àwọn mìíràn lọ́wọ́ tí wọ́n máa rán mi lọ́wọ́ kí ó má bàá nípa lórí agbára mi. Tàbí nígbà tí ó bá nípa lórí agbára mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń gbìyànjú láti, láti, láti sinmi ní tí m bá parí irú iṣẹ́ báyìí kí ó má bàá ṣe ìjàmbá fún mi tàbí sí àgọ́ ara mi.

Ní àsìkò tí a wà yìí, a rí i wí pé ẹ̀rọ ayélujára, ó ti, ó ti gba gbogbo nǹkan tí a ń ṣe. Ẹni tí kò bá ní ìmọ̀ ẹ́, ẹ̀rọ ayélujára tàbí bí wọ́n ṣe ń lo AI láti ṣe àwọn nǹkan, ẹ̀, pẹpẹ́ẹ̀pẹ̀ nípa iṣẹ́ tí ẹni yẹn ń ṣe, a máa rí pé ẹrú ẹni yẹn ó máa mú, ó máa di ẹni tí ó kò ní, kò ní dángájiá tó ní ẹnu iṣẹ́ tí ó ń ṣe ní ìgbà tí a wà yìí. Nítorí náà mo, mò ń kọ́ láti mọ àwọn nǹkan tí mo lè fi ẹm, ẹ̀rọ tàbí ì, ì, ì, ì, ìmọ̀ nípa AI ṣe nípa iṣẹ́ mi tí ó fi lè mú kí i jẹ́ iṣẹ́, kí, kí i jẹ́ iṣẹ́ tí mò ń ṣe tótí tàbí bó ṣe yẹ.

Ní àsìkò tí a wà yìí, a rí i pé gbogbo ǹkan ti gbówó lérí. Gbogbo owó tí a fi ń ra ǹkan kò, kò, kò dé, kò dé gàrà. Owó tí à ń gbà tẹ́lẹ̀ là ṣi ń gbà, tí a sì fi ń ra ǹkan tó yẹ kára. Nítorí náà, nígbà tí-- ní tẹ́lẹ̀, ǹkan tó ṣe wí pé mo máa ń ra ǹkan mẹ́wàá, ǹkan mẹ́ẹ̀ẹ́dógún, ní àsìkò tí a wà yìí, mo nílò láti já wá sílẹ̀ láti ra bóyá bí i méje tàbí mẹ́jọ. Ni ilé mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a lè jẹun ẹ̀ẹ̀mẹta, ẹ́ẹ̀mẹ́rin, ṣùgbọ́n ní àsìkò tí a wà yìí, àwọn àgbàlagbà tó wà nílé, wọ́n á jẹ ẹ̀ẹ̀mejì, àwọn ọmọdé, wọ́n á sì tiraka láti jẹ ẹ̀ẹ̀mẹ́ta nípa pé wọ́n jẹ ipàpánu àti àwọn ǹkan díẹ̀ díẹ̀ nítorí irú àsìkò tí a wà yìí.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò jẹ́, mi ò kí ń ṣe ẹni tí ó máa ń jẹun ní ìta. Mi o ti e ki n, ṣùgbọ́n nígbà miran ti ebi ba pa mi ni apa ju tí mo nílò láti jẹun nítà, mo máa ń lọ sí àwọn ilé ìta oúnjẹ tí ó tóbi tí wọ́n dẹ̀ máa ń wo ìmọ̀ tí wọ́n ní ìmọ̀ tó tó tí wọ́n mú ìmọ̀ tó tó ní ẹ, ojú ọkọ̀ ọkọ́ndún láti lè jẹun ní irú ibẹ̀. A máa ń pe irú àwọn bẹ́ẹ̀ ní òyìnbó ní eatery. Nítorí náà, mo máa ń lọ sí irú àwọn bíi yìí láti jẹun. Ṣùgbọ́n nígbà mìíràn àwọn ọ̀rẹ́ mi máa ń gbé mi lọ sí àwọn búkà tí wọ́n ti ń ta àwọn oúnjẹ aláwdun, àwọn oúnjẹ ìbílẹ̀ tí a kò lè rí jẹ ní àwọn ilé ìtajà oúnjẹ ńlá ńlá. Irú àwọn ibi báyìí mo sì fẹ́ràn wọn nítorí pé mo máa ń jẹ àwọn nǹkan tí ó jẹ́ ojúlówó, àwọn oúnjẹ tí ó jẹ́ tiwa-n-tiwa.

Mo ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nípa nǹkan tí à ń pè ní yoga, mo ti kà nípa rẹ̀, mo ti rí àwòrán rẹ̀, ó sì ṣe mí ní, kàyé fì wí pé mi ò rí ẹni tí ó lè kọ́ mi ní yoga yìí. Mo ń wá ẹni tí ó lè kọ́ mi, bó ti ẹ̀ jẹ́ wípé mò ń tiraka láti ṣe díẹ̀díẹ̀ pẹ̀lú àwọn àwòrán tí mo rí lórí ayélujára bí i YouTube. Ṣùgbọ́n mo sì ń wá olùkọ́ tí ó dángájíá tí ó lè kọ́ mi nítorí mo fẹ́ràn rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ pàtàkì jùlọ. Torí pé ó máa ń jẹ́ kí n wà ní ì ì ní ọkàn, ní ọkàn pẹ̀lú, ẹ̀mí, ẹ̀mí inú mi.

Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ti won n kọ iṣẹ́ owo lodo ọ̀gá, won yàtọ̀ si ra. Ó, ó, ó jẹ irú, ó ní í ṣe pẹ̀lú irú iṣẹ́ tí ènìyen ń kọ́. Ìgbà mìíràn lè lọ ọdún méjì, ìgbà mìíràn lè lọ ọdún mẹ́ta. Ìgbà miran to ba ti je enikan ti o se sakasaka, o le ma lo to be won à sì rí pé ní ìgbà, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí ènìyàn bá kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ kíkọ, ọmọ kọ́kọ́ ṣiṣẹ́ bí iṣẹ́ ọmọ ọ̀dọ̀, bá ọ̀gá gbé ilé, bá ọ̀gá nu ìyẹn, bá ọ̀gá rajà, bá ọ̀gá ṣe. Kótó di wípé wọ́n á máa fi ojú iṣẹ́ mọ irú ẹni bẹ́ẹ̀ díẹ̀díẹ̀. Nígbà tí ó bá sì ti kọ́ṣẹ́ ní, tí ó ti mọ iṣẹ́ ní ojú òṣùwọ̀n, wọ́n máa ń ṣe nǹkan tí wọ́n máa ń pè ní, ẹ́, ìdáǹdè freedom fún irú ẹni bẹ́ẹ̀, kí ó lè lọ dá dúró ní àyè ara rẹ̀ kí ó lè máa ṣe nǹkan tí wọ́n ti kọ́ ọ.

Gẹ́gẹ́ bí àwọn elóyìnbó se sọ wípé iṣẹ́ ní gbogbo ìgbà láìsí ìgbà eré, irú ẹni bẹ́ẹ̀ n kọ, n kọ̀wé sí ìdágúnlé àìsàn ni. Nítorí náà ni lọ́pọ̀lọpọ̀ ìgbà nígbà tí bá ti ṣe iṣẹ́ mi ní árin ọ̀sẹ̀ láti ijọ́ ajé títí dé ọjọ́ Ẹtì. Ìparí ọ̀sẹ̀ mo fi máa sími, mo fi máa ń ṣe àwọn, àwọn eré ìdára eré ìdárayá tí ó máa ń jẹ́ kí ara mi kí ó jí pépé. Màá sinmi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ilé láì lọ sí ibikíbi tàbí kí n lọ síbi tí àwọn elóyìnbó ń pè ní spa láti jẹ́ kí wọ́n bá mi na ara mi, kọ́ bá mi wo ara mi kí ara mi kí ó lè jí pépé.